Nígbà wo ni mo máa ra epo fún ọkọ̀ mi? Máa sọ pé fún general. Mo gbá, ó dìgbà tí epo bá ti wọ empty kìíní tán. Ó dìgbà tí epo bá ti wọ empty, empty kìíní tán ló máa n, ni a máa máa ra epo ni. Nìkan tí mo lè sọ niyẹn. So nígbà tí epo bá ti tán ni mo máa ra epo sí ọkọ̀ mi.

Nígbà wo ni mo kẹ́yin lọ sí Ìṣẹ́gun Odé? Ó ti pẹ́ ò bí ọdún méjì sẹ́yìn. Ó ṣe àti pé ṣá, but oti pẹ́ gidigan bí ọdún méjì sí mẹ́ta sẹ́yìn. Mí lè rán tí àsìkò yẹn gangan, but ó dà pé ọdún méjì sí mẹ́ta sẹ́yìn.

Ṣé mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bí a ti ń gun kẹ̀kẹ́, bẹ́ẹ̀ ni, but bí a ti ń wa kẹ̀kẹ́ rárá. But mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ because mo máa ń-- tí bá pé kẹ̀kẹ́ ni bicycle tàbí mọ́rúwà, bicycle ni mo máa ń wa. But mọ́rúwà ni mo máa ń-- mọ́rúwà tí a máa ń pè ní tricycle mo máa ń wọ. Mi ò lè sọ pé mo máa ń gun, but bẹ́ẹ̀ ni, àti bẹ́ẹ̀ kọ́.

Àwọn, àwọn ojú opó. Ayé, ayélújára wo ni mo wà? Mi lè mọ̀, mi lè mọ ojú ayélujára tí mo wà. Mi lè, mi mọ̀ rárá but hmm, máa sọ pé mi ò mọ̀. Mi ò lè sọ̀rọ̀ lọ́ far nítorí pé mi ò mọ̀, so mi ò lè sọ̀rọ̀ lọ́ far nítorí pé mi mọ̀. Simple.

Ṣé mo máa ń lo èrò ìdákẹ́jẹ́? Ṣé o máa ń lo èrò ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀kọ̀, bẹ́ẹ̀kọ̀. Mi ò fẹ́ sọ̀rọ̀ lórí ẹe pupọ̀ jù, but máa sọ pé bẹ́ẹ̀kọ̀. Rárá mi, mi kì í lo ìdá, èrò ìdákẹ́jẹ́

Ṣé mo ní káàdì iṣẹ́? Kaadi tí mo, tí mo lè tú mọ káàdì iṣẹ́ ni business card. Màá sọ pé rárá. Tí wón bá sọ pé káàdì iṣẹ́ náà, mi máa sọ pé rárá nítorí pé ibí bàyi ó kì í ṣe nǹkan tó iṣẹ́ mi kò kí ń ṣe official kíni, bí i iṣẹ́ side kíni ni and farm ni so mi níídi card àbí àwọn kíni yẹn.

Ṣé mo máa ń ṣe ìmù- ìmúdọ́- ìmúdó ju ìwọ̀n software, softwa- software mi. Ṣé mo máa ń ṣe ìmúdó ju ìwọ̀n? Ah! Yorùbá yiń lé o. Kí ló ṣẹlẹ̀? Ẹni tí tó bá kọ softi- softi- softi- ẹni tí tó bá kọ software mi, màá sọ pé mí, mi kọ mí mọ àwọn eletri- electronic, àwọn ìkíni tó ń ṣe electronic but núdá, àwọn egbọ́n mi lọ́wọ́, àwọn ju ọjọ́ ẹ̀, but màá sọ pé rárá.

Àkókò wo nínú ọjọ́ ni mo fẹ́ràn jù? Alẹ́ torí pé máa sùn. Alẹ́ ni best àkókò, àárọ̀ máa jíì, máa máa ro gbogbó, ìgbésẹ̀ ti ọjọ́ yẹn. Ni ọ̀sán, màá máa ṣiṣẹ́, oorun máa máa ràn. Ní alẹ́, màá jókòó sílé, màá tẹ fóònù, màá sùn, ẹjọ́ ẹ ṣé.